Mo máa ń sọ fún àwọn èèyàn a ti máa tẹ̀lé òfin ìyara ọkọ̀, bọ̀ bó ṣe rí báyìí mi ò ní ọkọ̀ tèmi tí máa fi máa tẹ̀lé àwọn òfin yẹn. Látọ̀dọ̀ mi sí àwọn ẹlòmíì, mo máa ń sọ fún wọn a ti máa tẹ̀lé òfin ìyara ọkọ̀